Sọ fún wa ohun tí ó yí padà lẹ́yìn tí ẹ̀rọ́ ayélujára dé. Ohun tí ó yí padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé ò pọ̀ gidi gan. Àkọ́kọ́ níbẹ̀, òun ni ìbá ara ẹnisọ̀rọ̀, ẹlẹ́ẹ̀kejì, ìfi ohun ránṣẹ́, ẹlẹ́ẹ̀kẹta, ìpè láàárín ìṣẹ́jú áayá, ẹlẹ́ẹ̀kẹrin oun ni ìpàdé lórí afẹ́fẹ́, eleekaarun oun ni ifi ohun pamọ́ bi fáìlì, eleekefa, oun ni iba ara ẹni sọ̀rọ̀ nípa ti alaworan video call àti bebelo. Eléyìí jẹ́ èyí tí ó mú ìgbà ọ̀tún dé bá ìjẹ́ ọmọ ènìyàn àti ìrìnkèrindò ohun èlò nínú afẹ́fẹ́.

Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Àṣà sísọ ọmọ lórúkọ ó jẹ́ èyí tí ó ṣe pàtàkì tí ó sì jẹ́ ọ̀ràn yàn ní ilẹ̀ Yorùbá. Ìṣo ọmọ lórúkọ jẹ́ pé a ti mọ̀ pé orúkọ ó jẹ́ ǹkan tí ó ṣe kókó lórí ọmọ tí ènìyàn bá bí. Ètò àwọn òbí sì ni kí wọ́n sọ ọmọ ní orúkọ. A máa ń sọ ọmọ ní orúkọ ní ilẹ̀ Yorùbá ní ọjọ́ keje tí a sì máa ń pà ẹran. Paapa jùlọ awa mùsùlùmí, ojo keje ni a ma n so ọmọ wa loruko. Ṣùgbọ́n ó ti è jẹ́ pé kí ọmọ tó dáyé náà ni ó ti yẹ́ kí a ti fún un ní orúkọ. Fún bí àpẹẹrẹ èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò tí ì bí ọmọ, ṣùgbọ́n mo ti ní orúkọ fún àwọn ọmọ mi. Kódà ní bí láti bí ọdún márùn-ún sẹ́yìn ni mo ti ní orúkọ fún àwọn ọmọ mi. Páapa jùlọ ọmọ mi obìnrin tí mo sì ti pinnu láti sọ orúkọ rẹ̀ ní. Maryam. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ mi ọkùnrin tí mo ti pinnu láti sọ ọmọ mi ní Mohammed àti Tola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún ìdí èyí, orúkọ jẹ́ èyí tí ó ṣe pàtàkì gidi gan. Ṣùgbọ́n ìgbà ti a maa n ko ọmọ jáde oun ni ojo keje. Tó bá jẹ́ ọmọ ọkùnrin ni, ni ìlànà ẹ̀sìn Islam, a ó pa ẹran méjì. Ìyẹ́ tó jẹ́ àgbò tí ẹni tí bí Ọlọ́run bá ṣe bù fún àwọn òbí ọmọ náà tó. Tí èèyàn o bá sì ni owó àgbo, èèyàn ó pa ewúrẹ́. Tó bá sì jẹ́ ọmọbìnrin ni, èèyàn ó pa àgbò tàbí ewúrẹ́ ẹyọ kan. Ọmọ ọkùnrin méjì ni èèyàn ó pa. Ṣùgbọ́n ohun tó ṣe kókó jù lórí ọmọ ní ọjọ́ ikómo jáde, òun ni kí wọ́n bá fa irun rẹ̀. Àwọn òbí rẹ̀ won ó bá fá irun orí rẹ̀ tí wọ́n sì ri pé ó dán kodoro. Bẹ́ẹ̀ ni wọ́n sì se oúnjẹ fún àwọn ènìyàn tí wọ́n bá wá sí, tí wọ́n bá kí wọn, tí wọ́n sì wá ṣ'ayẹyẹ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì rí pé wọ́n pín ẹran náà fún àwọn àlejò wọn ní ọjọ́ náà.

Sọ fún wa bí o ṣe ń dá Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú ìránṣẹ́. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan wà tí ènìyàn yóò ní láti sọ nínú ọkàn rẹ̀, ṣùgbọ́n tí kò ní rí ohun tí yóò bá mú nínú èdè Yorùbá, ó ní láti ṣe àyálò èdè kí ó mu èdè nínú èdè mìíràn kí ó sì fi kun fi kun ara wọn kí ó fi le rí nǹkan tí ó fẹ́ sọ kí ó fi le rí nǹkan náà sọ dáradára. Eléyìí kò kí ń ṣe pé bóyá ènìyàn gbọ́ èdè rẹ̀ dáradára, ṣùgbọ́n ó fẹ́ fi àfihàn wípé ohun tí òun fẹ́ sọ gangan nìyí tí òun ò sì rí èdè tí ó tọ láti èdè inú Yorùbá láti fi ṣe titiẹ nígbà lásìkò náà.

Sọ fún wa nípa àlọ́ tí o gbọ́ nígbà èwe. Oríṣìíríṣìí àlọ́ ni mo gbọ́ nígbà tí mo wà ní kékeré. Eléyìí tí ó sì gbajúmọ̀ jù ń bẹ ní àwọn àlọ́ nípa àlọ́ Ìjàpá, àwọn àlọ́ àpamọ̀, a sì tún ní àwọn àlọ́ àpagbè tí a mpáa ń ṣe ní ìpàdé àwọn arákùnrin tí wọ́n máa ń sọ fún wa.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Ògì jẹ́ èyí tí àwọn Yorùbá fẹ́ràn kí wọ́n máa mọ ní ọ̀pọ̀lọpọ̀. Paapa ju lo ni òwúrọ̀ kùtùkùtù tàbí ni inú awe ti àwọn Musulumi mon ngba ti awa Musulumi ma ngba ni oṣù ramadan. Eléyìí jẹ́ oúnjẹ tí ó dára gidi gan, tí ó sì máa ń fún ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ okun. Yàtọ̀ sí eléyìí, ó jẹ́ oúnjẹ kan tí ó máa ń sí inú tí ènìyàn bá kọ́kọ́ jẹ ẹ́ síwájú kí ó tó jẹ oúnjẹ míì. Tí inú bá sì ti sí ni yìí, gbogbo oúnjẹ tí ó bá fẹ́ wọnú ara lẹ́yìn eléyìí yóò jẹ oúnjẹ tí, yóò jẹ oúnjẹ tí yóò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ara ní òrè, tí yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ànfàní fún ara.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni kí ń má a mú Coke, pàápàá jùlọ èyí tó wá láti ọ̀dọ̀ Coca Cola àbí ti bigi. Mo fẹ́ràn rẹ̀ gidigan ni. Àmọ́ àwọn èyí tí wọ́n wá láti ọ̀dọ̀ RC àbí ìmíràn bíi Pepsi àti gbogbo àwọn eléyìí, mi ò fẹ́ràn àwọn yẹn. Ṣùgbọ́n èyí tó wá láti ọ̀dọ̀ Coke, tó wá láti ọ̀dọ̀ Coca Cola, pàápàá jùlọ, òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ nígbà tí ó bá tutù dáadáa, tí ó tutù tí ó wọ́yin gidigan, ọ̀nà ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Kíni ó ń mú inú rẹ̀ dùn? Kíni ó ń mú inú rẹ̀ dùn kódà ní ọjọ́ tí kò dára? Ohun tí ó máa ń mú inú mi dùn kódà ní ọjọ́ tí kò bá, kódà ní ọjọ́ tí kò dára, òun ni pé mo jẹ́ Mùsùlùmí. Kí n máa rántí pé mo jẹ́ Mùsùlùmí lásán. Oore kan tí ó ga ju gidigidi ni, tí inú mi sì máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá ti rántí, mo se ń bẹ Ọlọ́run Àlá nínú àánú rẹ̀ kí ó sì ṣe mí ní Mùsùlùmí díledíle ní gbogbo ìgbà tí mo bá wà, kó ṣe mí ní Mùsùlùmí.

Ṣàlàyé ipa tí ìdílé ń kó nínú ìtọ́jú ìlera. Ìdílé ń kó ọ̀pọ̀lọpọ̀ ìpà nípa ìtọ́jú ìlera ènìyàn. Eléyìí ṣe kókó nínú ẹ káàrọ̀ sister. Eléyìí ṣe kókó gidi gan nítorí wípé ohun gbogbo tí ó ń ṣẹlẹ̀ láyé, ibi tí ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ara ènìyàn, ọ̀un nì ìdílé. Ìdílé kó ipa púpọ̀ nípa ìlera ènìyàn torí gbogbo ohun tí a o jẹ, gbogbo ohun tí a o mu, gbogbo ohun tí a o máa ná, gbogbo ohun tí a o máa lò, ìhùwàsí wa àti inú ìdílé ni yóò ti bẹ̀rẹ̀. Eléyìí ní ibi tí ó bá sì ti da, ohun tí ó máa da náà ni yóò jáde láti bẹ.

Báwo ni agbègbè rẹ ṣe ń yí padà ní àkókò kọ̀ọ̀kan? Agbègbè mi máa ń yí padà ní àwọn àkókò kọ̀ọ̀kan. Níbi àwọn inú, páapaá julọ ni inú ò, nínú òjò, àdúgbò mi máa ń yí padà gidi gan, tí gbogbo àdúgbò yóò sì kún fún, yóò sì kún fún, yóò kún fún igbó. Ṣùgbọ́n yàtọ̀ sí nínú eléyi ni akoko ọdún, akoko wa ma n dùn gidi gan ni àkókò mi máa ń, ó máa ń kún gidi gan ní, ni gbogbo ìgbà ọdún tí àwọn ènìyàn ó sì kó wa sí àdúgbò gidi gan. Ṣùgbọ́n tó bá ti ń dibi ìgbà oṣù kẹta ọdún, àwọn ènìyàn ó ti lọ kúrò ní àdúgbò mi tí wón ó ti kó kúrò ná. Tó bá tun ti di ìgbà Christmas, gbogbo àwọn ènìyàn sì ti máa padà wá tí wọ́n máa lọ sí.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi ní òrékóòrè, pàápàá jùlọ àwọn ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, mo máa ń fẹ́ràn kí n máa fọ aṣọ mi ní ọjọ́ tí mo bá fẹ́ wọ̀ ọ́. Tí mo bá ṣe ri pé ìrọ̀lẹ́ ni màá wọ aṣọ eléyìí, màá ti sáré fọ̀ láàárọ̀ kùtùkùtù kó tó di pé màá wọ. Ṣùgbọ́n ní ti pàápàá jùlọ, mo fẹ́ràn kí n máa fọ aṣọ mi, èyí n ní ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́ rárá, tí màá sì ko gbogbo ẹ jáde, tí màá fọ̀ gbẹ́ lọ́wọ́ kan. Eléyìí yóò fún mi ní àǹfààní púpọ̀ láti máa yọ aṣọ lọ́tùnlọ́tùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ wọ̀, ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́ títí tí màá fi parí iṣẹ́ mi fún ọ̀sẹ̀ náà. Eléyìí máa ń jẹ́ kí iṣẹ́ wumi ṣe gidigan ni, ti ó sì máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti lọ sí ibi iṣẹ́ ní àkókò tó yẹ kí n lọ. Bẹ́ẹ̀ sì ni tí màá ti fọ àwọn aṣọ mi tán, màá lọ. Iwọ tó waa nibi bai.

N tó máa ń fún ni ìdara níbi iṣẹ́ ni kí n dé sí ibi iṣẹ́ mi, kí n má rí àwọn nǹkan èlò tí ó yẹ kí n fi ṣiṣẹ́ àbí kí n tètè dé sí ibi iṣẹ́. Kí n tí gbà lérò pé tí màá ti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ o, màá ti tètè parí. Ṣùgbọ́n nìgbà tí mo bá dé, mi ò rí gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n lò. Èle yìí máa ń fún mi ní ìtara gidi gan, tí ó sì máa ń fún mi tí ó máa ń mú inú bí mi gan, tí ó sì máa ń dùn mi.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn an kí n máa rìn ní ẹ̀gbẹ́ ẹ àlàááfìà, ẹ̀gbẹ́ àlàááfìà lèyí tí ó tọ́nà fún ènìyàn púpọ̀ láti máa rìn. Ó fún ènìyàn ní àǹfààní láti dojú kọ mọ́tò tí ó ń bọ̀ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ torí yóò máa wo mọ́tò náà tí yóò sì ní àǹfààní láti tètè ṣe ara rẹ̀ ní ìjánu nígbàkigbà kí mọ́tò náà bá fẹ́ ṣe ọwọ́kọ́wọ́ àbí tí mọ́tò náà bá fẹ́ ṣe àlù, ẹ̀, ìjànbá fún. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe kókó gidi gan-an ni. Kí ènìyàn máa rìn ní ẹ̀gbẹ́ àlàááfìà ó jẹ́ ǹkan tí o dára, torì ìdí èyí mo fẹ̀ran kí n máa rìn ní ẹ̀gbẹ́ àlàááfìà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ́ kí n tètè máa dé ibi ti mo ńlọ. Àti pé ènìyàn máa ń pọ̀ ní ẹ̀gbẹ́ àlàáfíà ju ẹ̀gbẹ́ẹ ọ̀tún lọ. Rárá, ènìyàn máa ń pọ̀ ní ẹ̀gbẹ́, ẹ́, òsì.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn eré ìdárayá bí eré sísá, ìfò fífò, ìwẹ̀ wíwẹ̀ nínú odò, odò yo rò pé. So mo fẹ́ràn kí n máa wẹ̀ nínú odò gan sa. Ẹ káàro, gan sa, e sa. Yes sir. So bí mo ṣe máa ń ṣe nìyẹn tí mo fẹ́ràn kí n máa ṣe eré ìdárayá dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo má ń ṣe eré ìdárayá ti eléyi sì má ń mú ara mi ya gágá tí o má ń fún mi ní àláfíà, tí o sì má ń fún mi ní ìlera tí ó pọ̀ gidi gan.

Leero re báwo ni àwọn ìkíni ikani ìbára ẹni sọ̀rọ̀ o seri? Àwọn ìkànnì ìbáraẹnisọ̀rọ̀ jẹ́ èyí tí ọ̀nà kan tí a máa ń gbà sọ̀rọ̀ tí ó sì ya ti o yára gidi gan, tí ó jẹ́ èyí tí ó máa ń tètè mú iṣẹ́ tí a fẹ́ fí ránṣẹ́ àbí méséjì tí a fẹ́ fí ránṣẹ́ tí ó máa ń jẹ́ kí ó yára gidi gan láti tètè dé ibi tí ó ń lọ, tí ó sì máa ń mú ọdún gidi gan fúnwa.

Se o ti lo si ago ri. Rara o emi o lo si ago ri. Àbí ìrú àgọ́ wo lẹ ń sọ nipàrẹ́ gan gan? Tóbá jẹ́ àgọ́ titi ọlọ́pàá ni, mi ò lọ sí àgọ́ rí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àgọ́ àwọn bororo, mo ti lọ sí àgọ́ àwọn bororo rí tí a lọ ra ẹ̀gẹ́ tí a fi ṣe fùfú ní ọ̀dọ̀ wọn nígbà náà lọun. Àgọ́ àwọn bororo tí ó wà ní ìlú mi ó pọ̀ gidigan tí ó sì jẹ́ ileto wọn. Won máa ń sin oríṣiríṣi nǹkan ní àwọn àgọ́ wọ̀nyí; bíi ewúrẹ́, màlúù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Sọ fún wa bí o ṣe ń yanju àwọ̀ àwọ̀ nínú ilé. Bí mo ṣe ń yanjú àwọ̀ ní inú ìle mi ni wípé àwọn méjì tí ọ bá wà ní inú àwọ̀ náà tí wọn kópa nínú àwọ̀ náà, màá pè wọ́n jọ síbi tí wọ́n wà. Ma ba won so oro isiti, ma ba won so ọ̀pọ̀lọpọ̀ oro nípa anfani to wa nípa nibi ka ma se ìrẹ́pọ̀, nibi ka ma ba ara ẹni sọ̀rọ̀ ànfàní tó wà níbẹ̀ àti ohun tí ènìyàn ó rí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀re tó wà nbẹ̀ àti àwọn ǹkan tí ó jẹ́ àbúrú tó wà níbi kí a máa ṣe ǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀ ní orí, ní orí nínú ilé kan náà ni màá sọ. Ṣùgbọ́n màá gbìyànjú wípé láti rí pé nkán kan nínú wọn kò ro ẹjọ́ torí tí ó bá ti di pé a fẹ́ máa ro ẹjọ́ láti sọ ǹkan tí ó ṣẹlẹ̀ ni a máa ṣe ń ṣàlàyé tí a sì tó máa rí àwọn àléébù kan tí ó yẹ kí a tun rí. Nítorí ìdí èyí, mi ò ní wule bá wọn sọ̀rọ̀, mi ò ní wule sọ fún wọn pé kí wọ́n ro ẹjọ́. Màá kan sọ fún wọn pé, màá sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ànfàní tí ó wà níbi kí a máa ṣe ìrẹ́pọ̀ dogbo.

Won ni lero re, kini àlejò gbodo ri nínú-- ni agbègbè re? Ohun kan tí àlejò gbọ́dọ̀ rí ní agbègbè mi ni pé ó gbọ́dọ̀ rí bí àlàáfíà ṣe wà, bí ìrẹ̀po ṣe wà nínú àdúgbò mi, nínú ilé mi àti bí àdúgbò mi ṣe jẹ́ èyí ti o mo toni tí ó mọ tóní tóní tí kò sí ǹkan kan tí ó lè kó ìrira fún ènìyàn àbí tí ó lè ṣe ìpàǹ bá fún àwọn ènìyàn níbẹ̀.

Yàrá wo ni o fẹ́ràn jù nínú ilé nílé? Kí ló dé? Yàrá tí mo fẹ́ràn jù oun ni yàrá ibùsùn mi. Ibẹ̀ ni mo ti ní àga tí mo sì ti ní bẹ́ẹ̀dì tí mo máa ń sùn. Ibẹ̀ sì ni mo máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ti máa ń ká ìwé àti wípé ibi tí yàrá mi dori ka kí ó wà, kò sí àwọn ẹnì kankan níbẹ̀ tí ó lè máa fi ariwo dìmi lọ́wọ́, tí ó lè máa fi ariwo dìmi lọ́wọ́ àbí tí ó lè máa ṣe nǹkan kan tí kò ní mú mi gbádùn orun tí mo bá ń sùn. Torí ìdí èyí, àkókò péréte ni mo máa ń lò nílé tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ orun ni mo máa ń fi n sùn. Inú yàrá mi náà sì ni màá ti-- ni mo ti le ní àǹfààní fún eléyìí. Àti wípé mo ní ọ̀pọ̀lọpọ̀ ìwé. Ìgbà tí mo bá fẹ́ ka ìwé, inú yàrá mi náà ni mo ti máa ń ka, torí mi ò tí ì kó àga kankan sí inú pálọ̀ mi. Ǹkan kan tí mo máa lọ ń ṣe nínú pálọ̀ mi, ọ ní pé mo máa ń sin olóńgbò mi nínú pálọ̀ mi tí mo sì máa ń bá a ṣeré nínú pálọ̀. Lẹ́yìn eléyìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo kàn máa ń kọjá nínú palọ mi ni. Kódà ní ọ̀sẹ̀ yìí lẹ́yìn pé mo kàn lọ gbá pálọ̀ mi lásán, mi ò tí ń ṣe nǹkan kan níbẹ̀ ju pé kí n kàn lọ wo Músù mí kì í fún lóunjẹ kí sì ń gbá kí n kúrò nbẹ̀ ni. Ṣùgbọ́n inú yàrá mi ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò mi tí mo ti máa ń lò. Màá sùn, màá ka ìwé, màá tẹ fóònù, màá tún lọ sọ. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan pa ni mo máa ń ṣe nínú yàrá mi o tí má si tun múra nbẹ̀.

Sọ fún wa nípa oúnjẹ tí o fẹ́ràn jù. Oúnjẹ tí mo fẹ́ràn jù óun ni ìrẹsì àti ẹ̀wà. Mo fẹ́ràn kí n máa jẹ ìrẹsì àti ẹwa gidi gan ni, torí ó jẹ́ oúnjẹ tí ó gbáláfẹ́ tí ó sì gbajúmọ̀ kan nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn. Pápá jùlọ ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ọbẹ̀ ata tí wọ́n fi ẹja aláran sè. Oh my God! Wọ́n máa fi òróró din ọbẹ̀ ata yìí. In fact, mo ti ń gbé ẹnu, mo ti ń gbé tọ́ mí, kó lọ sánu mi. Mo fẹ́ràn oúnjẹ yìí gidi gan ni, kò sì sí ìgbà tí mi ò lè jẹ. Bẹ́ẹ̀ ni mo lè jẹ́ láàrọ̀, mo lè jẹ́ lọ́sàn-án, kí n tun jẹ́ lálẹ́ kì í sì máa jẹ́ tẹ̀léra wọn bayẹ̀n fún odidi ọdún, fún odidi oṣù kan. Mo ti ṣe rí ni o. So mo fẹ́ràn, ó jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn dáadáa tí mo sì lè jẹ́ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò àti ní gbogbo àsìkò.

Ṣàlàyé ibi tí o ti lo àkókò púpọ̀, tí o ti lo àkókò púpọ̀. Ibi tí mo ti lo àkókò púpọ̀, òun ni ibi iṣẹ́ mi torí tí n bá ti wọlé ní nkàn bì aago mẹ́fà àárọ̀, ìrọ̀lẹ́, màá sì kó, aago méje àárọ̀, òun ni mo máa ń kúrò níbẹ̀. Ó jẹ́ ibi kan tí mo ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò, tí mo sì máa ń ṣe ibẹ́ ni mo ti máa ń sùn, ṣùgbọ́n ó máa ń dàbí ìgbà pé mo máa sùn ní ibi iṣẹ́ nìkan ni. Tí mo bá sì ti dé ilé, òrun náà ni màá sì tún lọ sùn ní ilé. Ibi iṣẹ́ mi mo ti máa ń lo ọ̀kọ̀pa-- ọ̀pọ̀lọpọ̀ àkókò mi torí ó ní àwọn olólùfẹ́ mi, ibe mo ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, tí a ti ń jo máa ṣe àṣepọ̀ tó dán morań.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyin? Ìgbà ti mi o lo fi ìgbà kan lo wo eyin mi ri, torí, mo je enikan ti ko ki n sábà ni àìsàn eyin. Eyìn mi ò kí ń dùn mí. Bẹ́ẹ̀ si ni, mi ò kí ń ní ìpèníjà kankan pẹ̀lú eyín mi àti wípé gbogbo ìgbà tí mo bá ti ní ìpèníjà pẹ̀lú eyín mi, ó máa ń ṣẹlẹ̀ wípé tí mo bá ti fi eyín mi lele fún bíi ọjọ́ méjì tí mi ò fọ́, gbogbo ìpèníjà náà yóò lọ àti wípé ìpèníjà tí mo máa ń sábà ní ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni tí ìfọnu mi tí ó bá ti gbó, tí mo bá ti rí ikú kán na yi, máa ti pàrọ̀ rẹ̀. Yàtọ̀ sí eléyìí bóyá tí mo bá mu ǹkan tí ò pọn dáadáa bí èso, ìgbà náà mo máa ń ní ìpèníjà pẹ̀lú eyín mi tí yóò sì máa kan mí. Ṣùgbọ́n ihun tí màá ṣe náà ni wípé màá dáwọ́ mímú ǹkan èso náà dúró. Ní kété tí mo bá ti dáwọ́ mímú ǹkan èso náà dúró tí ó bá sì ti ya á, nkan na yóò fi mí sílẹ̀ tí eyín mi yóò sì san. Eyín mi jẹ́ èyí tí ó da púpọ̀ tí mo sì máa ń du ọ̀pẹ fún Ọlọ́run ẹlẹ́dàá ní orekòore ìgbà wípé ní ó ṣe òòre náà fún mi tí kò ṣe, tí ò ṣe mí ní ẹ̀yin tí ó máa lọ sí ilé ìwòsàn nígbà kankan fún eyín àbí fún ìlera mìíràn. Eyin mi je èyí ti mi o yo ri, ti ko si yo ri ó sì jẹ́ èyí tí ó funfun gbòò, tí ó sì tóbi dáadáa, tí ó gbórín dáadáa, tí ò sì mú ẹsẹ̀ rí, tí ò sì ń kankan tó ṣe.

Báwo ni ọ ṣe máa ń rí dájú pé ọ̀jà rẹ dára? Ọ̀nà kan gbóògì tí mo máa ń gbà láti ríi dájú pé ọjà mi dára ni wípé mo maa n ri pe mo se ọjà na dáadáa, iyen bàtà tita ti mo ba ti se ọjà na, ti mo ti se bàtà mi, ti o ti daa dáradára, ma tun wa ri ipe mofo. Ní ìgbà tí mo bá fọ̀, màá rí o dájú wípé ní mo polish ẹ́ tí yóò máa tán dáadáa. Tí mi ò bá sì tí kò fún ẹni tí ó fẹ́ rà á, màá rí pé lóòrèkóòrè ni mò ńu nu kí ó lè báa jọjú. Ọ̀nà kan gbóògì tí mo máa ń gbà tí mo máa ń rí pé ọjà mi dára, òun ni pé mo máa ń rí pé mo fọ̀, mo fọ̀ dáadáa, mo sì kó o sí ibi tí ó da, pé mo sì tún kó o sí inú àpò, ìnu packaging tí ó rẹwà púpọ̀.

Sọ fún wa nípa ẹ̀rọ tó ń fà omi. Ẹ̀rọ tó ń fa omi iyẹn pumping machine. Ó jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì ní àwọn ìle torí kò sí ìdílé náà láyé yìí tí kò nílò sí omi. Tí eyan bá ní ẹ̀rọ tí ó ń fa omi, yóò mú a tì máa pọn omi, yóò máa di ìrọ̀rùn fún ènìyàn tí ènìyàn o sì ní ní àti nílò láti máa ṣè wáhalà àti máa gbé ike káàkiri láti máa lòun wá omi torí àti máa gbé ike káàkiri máa wá omi. Ó máa ń jẹ́ èyí tí ó máa ń fún èèyàn ní ìnira púpọ̀ tí ó sì máa ń fún èèyàn ní tí ó máa ń sọ ènìyàn di ènìyàn yẹpẹrẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí tí ènìyàn bá ti ń tọrọ omi tó ń wá lónìí, tó ń wá lọ́la, tó ń wá lójoojúmọ́, tó ń wá lóṣooṣù, tó ń wá lọ́dọọdún. Bẹ́ẹ̀ ni yóò máa kó ìnira bá àwọn tí ó lọ n bá. Àti wípé gbogbo àwọn tí wọ́n bá tí ń pàdé ní ibi ìpọn omi náà yóò máa fa ìjà. Ọ̀pọ̀lọpọ̀ ìjà yóò máa ṣẹlẹ̀ láàrín wọn tí wọ́n ó máa sọ pé "Èmi mo kọ́kọ́ dé", "Ìwọ lọ kọ́kọ́ dé", "Omi ò pọ̀ nínú táǹkì", "Ike méjì méjì làá pọn". Eléyìí yóò fún, yóò máa fún èèyàn ní àwọn ìdíwọ̀ kan tí ò yẹ kó ti e ṣe ṣẹlẹ̀ rárá. Ṣùgbọ́n nígbà tí ènìyàn máa ti ní ẹ̀rọ ìfami nínú ilé rẹ̀, yóò máa pọn omi nígbà tí ó bá wù u ni tí ó sì wá, tí ó nígbà tí ó bá wù ú tí ó sì máa lu kiní rẹ̀. Èyí, ẹni tí a ní ẹ̀rọ ìfami nínú ilé wa tí ó ń lo iná ìjọba tí ó bá ti, tí wọ́n bá ti mú iná dé ni arábìnrin tí ó gba ṣọ́ọ̀bù sí ilé wa, òun àti ọkọ rẹ̀ wọ́n sì lọ tán. Wọn sì mọ̀ dí tí wọ́n rí pé kini yìí kò sí nǹkan tí ó ṣe. Hello, thank you for calling.

Ṣé o máa ń wọ ohun aṣọ, ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Àti wípé ohun ọ̀ṣọ́ kan tí mo máa ń wọ, ọ̀un na ni ago. Láti ri pẹ mo dúró gidi mo pe ni ìmúra àti wípé o mọ n mú mi láti mọ mọ nípa àkókò àti láti mọ mọ ojú ọjọ ni ọwọ́ mi àti wípé o mọ n ni ọjọ́ ti mo mọ n lo ni.

Sọ fún wa nípa iṣẹ́ ìwakọ̀. Iṣẹ́ ìwakọ̀ jẹ́ iṣẹ́ kan tí ó mú owó wá fún àwọn tí ó ń wa ọkọ̀, pàápàá jùlọ ní àwọn ìlú tí kò bá ti-- tí mọ́tò ò bá ti pọ̀ níbẹ̀. Ó jẹ́ iṣẹ́ kan tí ó dára gidi gan ni, ṣùgbọ́n ó ní ewu gidi gan, pàápàá jùlọ ní àwọn ojú ọ̀nà tí kò dá. Sugbo adupe fún oloun to fi àwọn APC yìí to fi jinki wa ni orile èdè Nigeria torí ojú ọ̀nà ti da kódà bi ti ìgbà kan ni aye àwọn PDP to je wípé gbogbo nkan lo do ju ko, gbogbo nkan lo dojuru. Eyàn máa lo ọjọ́ mẹ́ta ní ojú ọ̀nà tí ó yẹ kí, tí ó yẹ kí èèyàn lo wákàtí mẹ́wàá, tí ó-- níta-- látàrí pé mọ́tò ti ṣubú lura wọn, tí, tí accident sì ti pọ̀. Yàtọ̀ sí eléyìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni èèyàn ti ṣe ní ilé, ní ojú ọ̀nà tí látàrí pé èèyàn lọ sí ilé, látàrí ojú ọ̀nà tí ò da. Mo rántí ìgbà ti mo wa ni ike ìwé university, ni ojú ọ̀nà ti o lo si ile ìwé mi tí a bá ti ń lọ láti ilé lọ sí ojú ọ̀nà yí, lọ sí, ehn, school wa yìí, a máa ń rí oríṣìíríṣìí òkú nǹkan, oríṣìíríṣìí nǹkan èlò, oríṣìíríṣìí nǹkan tó yẹ kó ṣàǹfààní fún àwọn èèyàn tí yóò ti sòfò ní ojú ọ̀nà yìí látàrí ọ̀nà tí ò da. Bíi kí tírélà ṣubú kí ọ̀pọ̀lọpọ̀ màálù kú, kí ọ̀pọ̀lọpọ̀ ẹran kú, kí ọ̀pọ̀lọpọ̀ ata dànù, kí ọ̀pọ̀lọpọ̀ iṣu dànù tí ó sì ṣe ẹnìkankan tí yóò mọjú tó wọ́n nbe. Bẹ́ẹ̀ sì ni gbogbo kini yi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń padà sófo ni. Torí náà iṣẹ́ awakọ̀ ó jẹ́ èyí tí ó léwu gidi gan, ṣùgbọ́n ó sì tún dá tí ó ṣe kóko fún ìrìnkèrindo, fún ìrìnkèrindò àwọn ènìyàn ní orílẹ̀ èdè yìí. Ó pa a wa po jù. Àwọn awakọ̀ máa ń ṣú, wọ́n máa ń dààmú gidi gan, pàápàá jùlọ àwọn tó ń wa tírélà torí pé tí wọ́n bá fẹ́ sùn àbí tí wọ́n bá páàkì sí ibi kan pé kí awọ́n simi bí wọ́n ṣe ń ṣọ bátìrì wọn ní wọ́n máa ṣọ táyà wọn àbí èru tí wọ́n kó kí àwọn ènìyàn má jiko torí ìdí, fún ìdí èyí. Èyí jẹ́ iṣẹ́ kan tí ó léwu gan ṣùgbọ́n owó wà níbẹ̀ tí wọ́n sì máa ń jèrè púpọ̀ lọ́pọ̀lọpọ̀ níbẹ̀.

Bawon ni o ṣe máa ń gba owó àwọn ènìyàn. Bi mo ṣe máa ń gba owó àwọn ènìyàn ó dá lelori irú àwọn tí ènìyàn bá na sí mi pàápàá jùlọ tí ènìyàn bá nà ọwọ́ ọ̀tún sí mi, má nà ọwọ́ òsì sí, máa sì wojú ojú ẹ̀. Má rí pé ojú àwa méjèèjì ṣe mẹ́rin, tí nkankan ò sì ta se ara wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, ó wù mí kí n fi ìṣe mi, kí n gbé lọ sí ìlú Ìbàdàn. Torí ìlú Ìbàdàn jẹ́ ìlú tí mo dàgbà sí, tí mo sì nífẹ̀ẹ́ ìlú náà gidi gan ni. O dára ni ọ̀pọ̀lọpọ̀, o si kun fún àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ti eeyan le se, ti àwọn iṣẹ́ náà si tun wa. Ti o si je ìlú kan ti o ni, ti o gba àwọn àlejò, ti o si dára si àwọn onile náà. Torí ìdí èyí, màá nífẹ̀ẹ́ sí láti gbé iṣẹ́ mi lọ sí ìlú Ìbàdàn. Mo sì ń be Olọ́run nínú àánú ẹ, kó ṣe good, kó je kò rí bẹ́ẹ̀.

Kí ni o máa ń ṣe bí iná kò bá sí fún ọ̀sẹ̀ kan? Kí ni o máa ṣe tí iná ò bá sí fún ọ̀sẹ̀ kan? Mi ò ní àfààní. Mi ò ní ǹkankan tí màá ṣe tí iná ò bá sí fún ọ̀sẹ̀ kan. Kódà ìgbà yíì gan-an ni màá rí ààyè tí màá fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Màá ka ọ̀pọ̀lọpọ̀ ìwé tí a mọ̀ sí tírà. Màá sì se, màá sun ọ̀pọ̀lọpọ̀ orun. Bẹ́ẹ̀ sì ni màá rí ọ̀pọ̀lọpọ̀ inú rò ní àyè ara à mi torí tí kò bá sí inà fún ọ̀sẹ̀ kan, ìyún ùn ni wípé kò sí iṣẹ́ níbi iṣẹ́ mi. Kò sí ǹkan kan tí màá máa ṣe. Ju kinkàn ma wà kí n mọ wà láìlo fóònù mi lọ, láìlo, láìlọ aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣàlàyé ọ̀nà láti ìlé rẹ dé ọjà tí ó súnmọ́ ọ. Ọ̀nà tí ó wà láti ilé mi lọ sí ọjà tó súnmọ́ mi, ọjà tó súnmọ́ mi jù lọ ni ọjà Àgámà torí ìlú Ìlọrin ni mo wà. Ọjà yìí ó jẹ́ èyí tí ó gbajúgbajà gidigan tí wọ́n sì máa ń ná ní ọ̀sẹ̀-- ní ọjọ́ márùn-ún márùn-ún, ìyẹn ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń ná ọjà náà. Ó jẹ́ èyí tí ó gbajúgbajà fún nǹkan, nǹkan oko ní títa bíi ewédú, àwọn iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn kan sì máa ń wà ní ẹ̀dínwó gidigan ni, gidigan ní ìlú náà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni yóò wá láti àwọn ìgbèríko, àwọn ìgbèríko tí wọn o wá sí ọjà náà láti wá na ọjà náà. Wọ́n tó máa ń ná, àwọn ènìyàn sì máa ń wà níbẹ̀ ní ojoojúmọ́ náà tí wọ́n máa ń wá síbẹ̀ láti wá ná ọjà. Ṣùgbọ́n ọjo, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń ná. Ní ọjọ́ tí ó gbajúmọ̀ ni wọ́n sì máa na ní ọ̀sẹ̀ tí àwọn ènìyàn ó wá láti gbogbo oko wọn tí wọn o kó nǹkan oko wá sí oko tí àwọn èèyàn sì máa tà tí àwọn ènìyàn sì máa rà níbẹ̀. Ọ̀nà tí ó sì dé ibẹ̀ láti ilé ọ̀dọ̀ mi, ọ̀nà kan péré náà ni tí n ba ti bọ́ sí títí tí mo dá mọ́tò dúró. Mọ́tò o gbé mi dé ibẹ̀, kódà muri márùn-ún péré, iyen ọgọ́rùn-ún náírà, hundred náírà péré ni yóò gbé mi dé ọjà náà tí màá sì rí tàn láti ra gbogbo nǹkan tí mo fẹ́ rà.